Nígbà wo ni mo kẹ́yìn ní àlà burúkú? Mi ò lálà burúkú ra-ra-ra-ra nítorí mi ò ní àlà burúkú tí mo fẹ́ lá. Ó ti pẹ́ tí mo ti lá là burúkú. Mi ò dẹ̀lẹ̀ rántí ìgbà tí mo kẹ́yìn lá là burúkú.

Bí mo ṣe máa ṣe ètò àwọn iṣẹ́ àkànṣe mi, mo máa ṣe ètò iṣẹ́ àkànṣe mi ní sínṣe tèlé tí mo bá ti kọ́ wọn sínú ìwé. Ìwé tó máa mú mi rántí bí mo ṣe fẹ́ ṣe àwọn iṣẹ́ tí mo fẹ́ ṣe.